Ẹ tí ẹ̀rọ ayárabíàṣá tí mo bá ti ń lò lọ́wọ́ ò bá ti dára mọ́ tàbí tó bá ti pẹ́ tí mo ti ń lò ó tún ti ń bàjẹ́ déédéé, tó jẹ́ kí mo máa tún ṣe ní ìgbà gbogbo. Ìgba yẹn ni mo máa rí pé ó yẹ kí n lọ wa ẹ̀rọ ayárabíàṣá míì ra torí tọwọ́ mi yii ti pẹ́ jù ni ọwọ́ mi àti pé tí mo bá ti fẹ́ran eyi tí mò ń lò lọ́wọ́ mọ́ tí bá tì rí ìmí lórí Íńtánẹ́ẹ̀tì tó da jù lọ, ó máa wù mí láti pàrọ̀ rẹ̀ sí èyí tí mo rí lórí Íńtánẹ́ẹ̀tì yẹn.

Tín bá tifẹ́ sín mo man fi ọwọ́ bo ẹnu ìgbà mìràn ọwọ́ kan ni máa fi bo ẹnu ìgbà mìràn ná ọwọ́ méjèjì máa fi bo ẹnu kí er mólè sín kí ọwọ́ mi pàápà ju lọ́ tí mo bá wà ní àwùjọ, tí mo bá wà láàrin àwọn èèyàn mi. Ó ṣe pàtàkì kí èèyàn máa máa ṣin sí ẹlo mi lára. Idi nìyẹn tí mo fi máa ń fowó bo ẹnu tí a bá ti fẹ́, tí a bá ti fẹ́ ṣín. Àmọ́ tí n bá dáwà, àmọ́ tí sísí náà bá yára ju bí mo ṣe rò lọ, bí n bá lè fi owó bo ẹnu, màá fẹ́ wo bóyá ǹkan kan o ta sílẹ̀ lẹ́yìn ìgbà tí mo bá ti ṣín tán.

Bẹ́ẹ̀ni, tí bá tí fẹ́ ṣe iṣẹ́ pelu àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi, iṣẹ́ tó bá ti pa wá pọ̀jù ni mo máa sábà bá wọn ṣe. Ẹ̀yin ìgbà mìíràn náà tó bá tí ní nǹkan tí mo mọ̀ ṣe tí wọ́n mọ̀ ṣe jù mi, màá lọ gbé bá wọn. Àwọn náà tó bá tí ní lo nǹkan lọ́wọ́ mi, pàápàá jùlọ nǹkan tí mo mọ̀ ṣe jù wọ́n lọ, wọ́n lè gbé bá mi kí n lè tọ̀ wọ́n sọ́nà bí wọ́n ṣe lè ṣe dáadáa. Ẹ̀yin ìgbà mìíràn náà a máa ń ṣiṣẹ́ pọ̀ tí iṣẹ́ bá ti pọ̀jù, a máa ń tí ẹ̀yokan bá dẹ́ẹ̀ tí di ti parí iṣẹ́ kí ẹlòmíràn tó parí àlé ran ara wa lọ́wọ́ kí àwọn wa méjèèjì lè lọ ní ìfọ̀kànbalẹ̀ ni ẹnu iṣẹ́. Ìgbà mìíràn náà àwọn ọ̀gá wá lè fún wa ní iṣẹ́ tó pa awa méjèèjì pọ̀ tó máa ń pa wá pọ̀ ni ibi iṣẹ́ a máa pín iṣẹ́ náà ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ búra tí màá ti fẹ́ sùn. Pápá jùlọ tí otutu bá ti mú tí atẹ́gùn bá ti pọ̀ gidi gan, mo máa ń fi aṣọ bora kí otutu máa ba à máa mú mi tí màá sùn. Àmọ́, mi kì í fi aṣọ búra tí oru bá ti mú tí atẹ́gùn màá ti fẹ́, tí oru bá ti mú, mi kì í fi aṣọ búra tí màá ti fẹ́ sùn kí ẹ̀ máa ba à máa lagun tí màá ti ń sùn. Ó máa ń wù mí láti máa máa fi aṣọ búra, à, tàbí láti máa fi aṣọ búra. Ǹkan tó máa ń jẹ́ kí, àh, mo fa aṣọ búra tàbí tí mo máa fa aṣọ búra ni bí ọjọ́ bíṣẹ́ bá ṣeré tí atẹ́gùn bá pọ̀, màá fa aṣọ búra. Tí atẹ́gùn ò bá pọ̀, mi ò ní fa aṣọ búra kí atẹ́gùn lè máa fẹ́ díẹ̀ díẹ̀ ṣe mi lára. Àmọ́ tí atẹ́gùn ò bá pọ̀jù, tí orú náà ò bá dẹ́ti pọ̀ jù, mi ò ní fi aṣọ búra náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó ní ìwà tó dára. Tí ó bá ń jẹun, tí bá ti ń jẹun, mo má ń ṣakíesiì pé ẹnu mi ò n dùn tó pọ̀ jù. Mo dẹ̀ ṣi máa n rọra jẹun, mii kì n sáré láti jẹun, mo dẹ̀ ṣi máa n fi ọkàn balẹ̀ náà. Mo ma ń wo àyíká mi tẹ́ni kankan won bá ti ń wo ẹnu mi, ìyẹn túmọ̀ sí wípé ẹnuu mi ti ń pariwo, ẹni yẹn mo dẹ̀ ṣi máa ṣe ǹkan tó tọ̀nà.

Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pọ̀, àmọ́ ó máa ń pọ̀ ju ara lọ. Èyí tí mo bá lò ní ọ̀sẹ̀ yìí lè pọ̀ ju èyí tí mo bá lò ní ọ̀sẹ̀ míì. Pàápàá jù lọ tí mo bá fi wo àwọn àwòrán ní orí íńtánẹ́ẹ̀tì, ó máa pọ̀ ju ìgbà tí mo bá lò fún aà social media tàbí tí mo bá kàn fi ń gbọ́ orin.